Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé ori fóònù nítorí ó máa ń dára, ó máa ń dára àti ṣe, èèyàn sì lè sọ̀rọ̀ dáadáa tí èèyàn bá ṣe fẹ́. Gbogbo ọ̀rọ̀ tí èèyàn ò lè sọ níwájú ẹlòmíì, èèyàn máa lè sọ dáadáa láìbẹ̀rù tàbí láìfo ya. Nítorí èèni mo fi fẹ́ràn ìpàdé ori fóònù. Ìdí pàtàkì tí mo tún fẹ́ràn ìpàdé ori fóònù ni pé, èèyàn, èèyàn ò nílò láti kúrò ní ilé èèyàn. Bẹ́ẹ̀ni, mo fi fẹ́ràn àwọn ìpàdé ori fóònù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ nǹkan pàtàkì tí èmi alára rò pé ó da kí gbogbo ènìyàn ní, tó yẹ kọ sí mọ̀ọ́ wọ̀ ní gbogbo ìgbà. Nítorí ago ọwọ́ kò kan ń ṣe nǹkan tí ó máa ń mú aṣọ tàbí ìmúra ènìyàn tú dára sí i. Ó wà pàtàkì jù fún àwọn ènìyàn láti rí pé ẹni yìí ó mọ̀ nǹkan tí ó ń ṣe ó mọ̀ pé àsìkò rẹ̀, owó ní àsìkò rẹ̀. Nítorí rẹ̀ ni èmi fi fẹ́ràn kí máa wọ ago ọwọ́ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá ń sùn. Èmi ò ye máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà ẹ̀rùn tàbí nígbà òjò. Mo máa ń fẹ́ fi aṣọ bo ara mi, nítorí ó máa ń tún ń jẹ́ kí ń sùn dáadáa. Tí èmi o bá bo ara mi, kò kí ń jẹ́ kí ń sùn dáadáa. Ó máa dàbí pé ara mi ò bà lẹ. Nítorí ẹ́ ni èmi fi fẹ́ràn kí n máa fi aṣọ bo ara tí mo bá fẹ́ sùn, ní pàtàkì jùlọ ní alẹ́ tí gbogbo ẹ̀ bá tutù tàbí tí.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì jẹ́ àjọ̀dún tí gbogbo ènìyàn fẹ́ràn, tí èmi alára gan ti mo fẹ́ràn jùlọ ní gbogbo àjọ̀dún inú gbogbo ọdún. Ọdún Kérésìmesì jẹ́ ìgbà tí àwọn èèyàn máa ń wá papọ̀ láti múnu ara wọn dùn, láti fúnra wọn ní ẹ̀bùn, láti ranti gbogbo ohun mèremère tó ti jọ ṣe papọ̀. Ó máa ń mú àwọn mọ̀lẹ́bí papọ̀ tí wọ́n sì jẹun papọ̀, tó sì ṣeré. Ọdún Kérésìmesì fi jẹ́ ọdún tí mo fẹ́ràn jù nítorí ìgbà náà ni àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi, àwọn òbí mi ló máa wá papọ̀ sí ilé kan náà láti jo jẹun, láti ṣeré, láti fúnra wa ní ẹ̀bùn tó sì máa ń jẹ́ nǹkan tó máa ń mú inú mi dùn gan.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí mo fẹ́ràn kí máa ṣe ǹkan tí ó máa mú àwọn ènìyàn papọ̀ tí a sì lè jọ sọ̀rọ̀ ọlọ́gbọ́n papọ̀. Nítorí ẹ́ ni mo fi jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣe ètò ǹkan. Mo máa ń fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi tàbí àwọn òbí mi, àwọn mọ̀lẹ́bí mi. Mo máa ń fẹ́ ṣètò ètò ǹkan láti jẹ́ kí gbogbo wa kájọ sọ̀rọ̀, kájọ kọ́rawá ní ọgbọ́n àti òye nípa oríṣiríṣi ǹkan ní ilé ayé tàbí nínú iṣẹ́ tàbí nínú, ẹm, àìṣedéédé wa.

Èmi ò kí ń ka ìgbà mélòó tí mo máa ń fọwọ́ mi ní ojoojúmọ́. Ni kété tí mo bá fi ọwọ́ mi ṣe nǹkan kan, tàbí tí mo ń nu ibìkan, tàbí tí mo jẹun, tàbí ìgbà tí mo bá fẹ́ jẹun ni mo máa ń fọwọ́ mi. Mo lè fi ọwọ́ gbé nǹkan níìsín, màá fọwọ́ mi tí bá ti gbé nǹkan oun tán, tàbí tí mo bá fẹ́ nu orí tábìlì tàbí mo fẹ́ tun inu ilé mi ṣe, màá fọwọ́ mi kí ń tó bẹ̀rẹ̀, màá sì fọwọ́ mi lẹyìn tí mo bá parí. Tí n bá fẹ́ dáná, mo máa ń fọwọ́ mi.

Rárá o, èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Èmi ò si gbàgbọ́ nínú kí èèyàn máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ nítorí tí èèyàn bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èèyàn ò ní ní owó àti gbé bùkátà mọ̀lẹ́bí tàbí bùkátà rẹ̀ gan. Iṣẹ́ ọ̀fẹ́ ò ṣe nǹkan tí èmi lè gbà'yan ni imọ̀ràn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí tí èèyàn bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ọmọlàkejì ẹ̀ ní gbogbo ìgbà, ó máa sọ di didẹ́rìn, ó dẹ̀ máa sọ di ẹni tí ò mọ ṣe. Tí èèyàn bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún èèyàn, ó máa ma ṣiṣẹ́ fún ẹlòmíì tí èèyàn sì máa ma ri ere n bẹ òun sì ni rí ǹkan kan bẹ́ẹ̀. Nítorí èèyí ni èmi ò gbànímọ̀ràn fún ẹni kankan láti ṣe iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe èèyàn gbọdọ̀ rí èrè níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí nítorí ìdílé tí mo ti wá, ìdílé àwọn tí ò gbàgbọ́ nínú Ọlọ́run ni. Nítorí ẹ́ ni ní alaalẹ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń fín tùràrí ní ilé tí mo ti wá, tí a sì, tọ̀ sì kọ́ wa ní pé tùràrí yìí yóò, yóò lé àwọn àmì burúkú tàbí àwọn àjọ̀nù tó bá wà nínú ilé èèyàn ní ìgbà yẹn. Èmi sì fẹ́ràn orun ìtura rí gan nítorí ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, ó sì máa ń jẹ́ kí n rò pé ǹkan kan ò lè ṣe mí nígbà tí mo bá fín gbogbo ilé mi pẹ̀lú tùràrí.